Rọ́ra o, mi ò ní irungbọ̀n. Mo máa ń ní irungbọ̀n tẹ́lẹ̀. Mo máa ń ní irungbọ̀n tó máa ń pọ̀ gan. Ṣùgbọ́n nítorí ilé ìwé ẹ̀kọ́ gíga tí mo wà mi ò ní irungbọ̀n mọ. Nítorí pé pharmacy ò fẹ́ pé kí o ní irungbọ̀n nínú ẹ̀kọ́ tí o ń kọ́ àwọn èèyàn. Wọ́n dẹ̀ dá wa lójú pé tí a bá ní irungbọ̀n o le, o le disturb gbogbo àwọn ogun tí a fẹ́ ṣe. Nítorí náà mi ò ní irungbọ̀n mọ. Àwọn irungbọ̀n tí mo máa ń like, mo máa ń like pé kí irungbọ̀n kó kun, kó dẹ́, kó, kó neat, kó wà alright gan. Ṣùgbọ́n báìbàí mi ò wà ní irungbọ̀n mọ.

Rárá o, mi ò kí ń jẹ gum. À, kí ló mọ̀ mí kí ń jẹ gúò? À, nǹkan tí ó dàá mọ̀ nìyen miò máa le jẹ. Nǹkan báyẹn mi ò kí n jẹ gọ́ọ̀mù o, mi ò kí ń jẹ gọ́ọ̀m. For any reason, mi ò kí ń jẹ gúò.